Gẹ́gẹ́ bí ẹni kan mi ò ní iyẹ wákàtí mélòó tí mo máa fi ń wo ojú ìbòjú lójoojúmọ́. Èmi máa ń wo ojú ìbòjú nígbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán tí mo bá ń mura láti jẹ́ pé kí n wo ara mi bóyá mo ń mura dáradára. Èyí sì jẹ́ nǹkan tí mo lè ṣe ní ìṣẹ́jú àáyá. Láì ṣe pé obìnrin lè mímọ̀ pé wọ́n máa ń wo ojú ìbòjú ní, ní ọ̀nà tó jẹ́ pé ó lè, ó lè tó bí wákàtí kan tàbí ogún, ogún ìṣẹ́jú tó jẹ́ pé wọ́n kò lè wà níbẹ̀ láti jẹ́ pé kí wọ́n máa wo ara wọn àti nǹkan tó bá fẹ́ ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin èmi ò ní, èmi ò kí ń dúró níwájú ìbòjú láti wo ara mi ju bí ó ti yẹ lọ.

Iyẹ ìgbà tí mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀, ó pé oríṣìíríṣìí tàbí ó sì jẹ́ yanjú mọ́ ohun tí n bá fẹ́ ṣe tàbí nípasẹ̀ iṣẹ́ ara ẹbí, bíbá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ilé ìjọsìn. Èyí sì máa ń jẹ́ ohun tí mo máa ń ṣe ní gbogbo ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Ní ọjọ́ àbámẹ́ta bí àpẹẹrẹ, ó jẹ́ àkókò tí ní ilé ìjọsìn mi ní agogo mẹ́fà àtàbọ, a máa ń ṣàsọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Èyí jẹ́ àkókò tó jẹ́ pé gẹ́gẹ́ bí olùkọ́, a máa ń ṣe àṣero nínú ọ̀rọ̀ Ọlọ́run láti jẹ́ pé kí a wo ọ̀rọ̀ yìí, kí a tó lọ kọ́ àwọn ènìyàn ní ọjọ́ ìsinmi. Èyí sì jẹ́ àkókò tó jẹ́ pé mo máa ń fẹ́ràn láti darapọ̀ mọ́ àwọn ènìyàn nítorí pé ó jẹ́ ìgbà tí mo máa ń kọ́ ẹ̀kọ́ dára dára láti mọ̀ láti jẹ́ pé kí àwọn ènìyàn tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ní bó ti f-- bó ti yẹ. Bákan náà ni wípé mo ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé a jọ máa ń sọ̀rọ̀ nípa ìdúnadúrà, ọ̀rọ̀ iṣẹ́ àti ọjà. Èyí jẹ́ àkókò tó jẹ́ pé mo máa ń bá wọn sọ̀rọ̀ náà. Bákan náà, mo, ó jẹ́ nǹkan tí èmi máa ń ṣe ní gbogbo ìgbà. Ó jẹ́ láti ọjọ́ Ajé títí di ọjọ́ Ẹtì. Ó jẹ́ àkókò tí je wipé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ǹkan. Ìpàdé jẹ́ nǹkan tí èmi fẹ́ràn láti máa ṣe nígbà mìíràn nítorí ó máa ń jẹ́ kí ohun gbogbo kó lọ ní ètò lètò dára dára. Èyí sì jẹ́ bí èmi ṣe máa ń ní ìpàdé mi ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀.

Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́, èyí túmọ̀ sí ohun mìíràn fún ẹlòmíràn nítorí pé gẹ́gẹ́ bí èmi ń sìn, mi ò ní ìdí iṣẹ́ tí mò ń ṣètò rẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ilé iṣẹ́ wà tó ń ṣètò owó nínà fún àwọn òṣìṣẹ́ àti láti ra ọjà ohun tí wọ́n máa ń lò láti, láti ṣe rí dájú wípé ètò ọ ń lọ dáradára ní ibi iṣẹ́ yìí. Èyí jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ nítorí pé ètò ní tò tí a bá ṣe ṣètò rẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń wọ ohun ọ̀ṣọ́ ṣùgbọ́n kò n ṣe ní gbogbo ìgbà. Ohun ọ̀ṣọ́ ó jẹ́ ǹkan tó dára fún ọmọ ọkùnrin tàbí ọmọbìnrin láti máa wọ̀ láti ṣe ọ̀ṣọ́ ara ẹni. Èyí sì máa ń jẹ́ kí ènìyàn kó, kó múra yégéyégé àti wípé kí àwọn ènìyàn kọ́ rí wípé ó jẹ́ àmì tí àwọn ènìyàn máa ń rí ní pé ènìyí a, ó jẹ ẹni tó lówó lọ́wọ́ tàbí tó, tó gbajúmọ̀. Nítorí àwọn ohun ọ̀ṣọ́ wọ́n jẹ́ ǹkan tí wọ́n, wọn ń ṣe ǹkan tí ẹ gbogbo ènìyàn tó lè lówó láti jẹ́ pé wọ́n fẹ́, wọ́n fẹ́ ràá. Bákan náà tí èèyàn bá ń lọ sí ìpàdé gbajúmọ̀ èyí jẹ́ ohun tí èmi máa ń ṣe láti jẹ́ pé kí èèyàn kó múra dáadáa kó sì wọ ohun ọ̀ṣọ́ láti jẹ́ pé kí èèyàn má ṣe múra bí tálákà. Mímura láti wọ ohun ọ̀ṣọ́ ó jẹ́ ǹkan tí ó dára gidi gan nítorí pé ìri ni si síni ìṣeni lọ́jọ́jọ́. Tí àwọn ènìyàn bá ṣe ríni sí lọ́ ṣe máa bá olúwa ẹ̀ sọ̀rọ̀ àti wípé tí a bá ṣe ríni sí òun la ṣe máa, la ṣe máa gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹni náà ní pé à ẹni yìí ó jẹ́ èèyàn pàtàkì tàbí kò ń ṣe èèyàn pàtàkì. Èyí jẹ́ ǹkan tí ó dára láti jẹ́ pé kí èèyàn má ṣe ní gbogbo ìgbà kó wọ ohun ọ̀ṣọ́. Pápa jùlọ tí èèyàn bá fẹ́ lọ fún ìpàdé àwọn ẹni tó wà ní ibi gíga ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ìpàdé tí èèyàn bá ń lọ tàbí, tàbí èèyàn fẹ́ lọ ṣe jayéjayé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti jẹ́ pé ó ń ṣe ǹkan tó dára. Bó sì jẹ́ pé ohun tí èèyàn bá fẹ́ lọ ṣe ni pé èèyàn fẹ́ lọ gbádùn ara rẹ̀ kò gbọ́dọ̀ ṣe wọ ohun ọ̀ṣọ́ tó jẹ́ wípé àwọn èèyàn ó máa wò pé à, àwọn lè gba owó lọ́wọ́ ẹni yìí.

Bẹ́ẹ̀ni èmi gẹ́gẹ́ bí ẹni kan mo máa ń rántí àlá mi. Àfi tí n bá fẹ́, tí n bá fọkàn sí lóku, mo máa ń rántí rẹ̀ dáradára. Mo rí, mo mọ àwọn oríṣiríṣi àlá tí ó jẹ́ pé mo ti lá. Àwọn mìíràn wọ́n máa ń wá sí ìmúṣẹ, àwọn mìíràn o kí n wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí oní Kristẹni tí mo ti pinnu, mo sì mọ̀ pé ilé ayé yìí kò ṣe nípa àlá rírọ̀ tàbí àlá wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n nǹkan tí èèyàn ní ìgbàgbọ́ nínú Jésù Kristi pé ó lè ṣẹ ní. Nítorí pé ní ilé ayé yìí ó jẹ́ ọjà òkùnkùn tó jẹ́ pé nígbà mìíràn tí ẹlòmíràn bá rí nǹkan tó bá là láàlá tó jẹ́ nǹkan burúkú, wọ́n a máa gbọ̀n, wọ́n máa fòyà, wọ́n sì máa máa bẹ̀rù láì mọ̀ wípé ohun tá èèyàn bá là láàlá tó bá rí, tó ń rántí, tó jẹ́ nǹkan burúkú kò ní fi ṣe bó ṣe lè jẹ́. Ẹ̀yàn ní agbára láti pa wọ́n láṣẹ ní pé kọ́ má wá sí ìmúṣẹ nínú ìgbésí ayé èèyàn. Ṣùgbọ́n nígbà mìíràn bákan náà tí Ọlọ́run bá fi àwọn nǹkan mìíràn hàn èèyàn, kò ṣe pé kí a bá lè ní ìbẹ̀rù nípa wọn. Ṣùgbọ́n kí a bá lè ní ìgboyà láti jẹ́ pé ká má ṣe jẹ́ kí gba nǹkan náà láàyè kí wọ́n wá sí ìmúṣẹ ni. Àlá jẹ́ ohun tí èèyàn gbọ́dọ̀ fi ṣeré ní gbogbo ìgbà. Nítorí èyí jẹ́ nǹkan nínú àwọn ọ̀nà tí Ọlọ́run fi máa ń bá ènìyàn sọ̀rọ̀. Kò ní fi ṣe pé àlá ṣe lè rèé. Ẹ̀yàn gbọ́dọ̀ ní gbẹ̀kẹ́lé nínú Ọlọ́run pé ọ̀rọ̀ rẹ̀ ó ju àlá tí èèyàn bá ní lọ. Nítorí náà èmi máa ń rántí àwọn àlá mi. Mo sì-- ó ṣẹ̀ jẹ́ àwọn ọ̀nà tí ó jẹ́ pé mo fẹ́ràn láti jẹ́ pé kí Ọlọ́run bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Ṣà kám.

Báwo ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayarabíàṣá? Ọ̀nà bí i ọ̀nà méjì tàbí mẹ́ta ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Ọ̀nà àkọ́kọ́, òun ni nípasẹ̀ kíkọ tàbí bíbéèrè ìṣòro yìí lórí Íńtánẹ́ẹ̀tì. Tí n bá béèrè rẹ̀, n ó wà wò àwọn ohun tí mo lè ṣe. Nítorí pé kò sí ìṣòro tàbí ohunkóhun tí èèyàn lè dojúkọ to jẹ́ pé ẹlòmíràn kò ti dojúkọ rí nígbà kan. Nítorí náà tí èèyàn bá wọ̀, tí eeyàn bá lọ sórí Íńtánẹ́ẹ̀tì tó sì tó yẹ̀wò, a ti rí àwọn ẹlòmíràn tó ti gba tó ti tó ti gba irú ìṣòro yìí kọjá àti pé tí èèyàn bá ṣe ṣẹlẹ yìí, yóò rí yóò rí ohun tí ó lè ṣe láti jẹ́ pé kí ìṣòro yìí kó ba lè parí. Ní ọ̀nà kejì, òun ni pipé èèyàn tí mo mọ̀ oun pé ó lè fún mi ní àlàyé àti pé wọ́n lè jẹ́ kí n mọ ohun tí wọ́n lè ṣe lórí ìṣòro yìí. Nítorí pé ọgbọ́n àti ìmọ̀ kò pín sí ibìkan. Ìgbà mìíràn ohun tá ń wá lọ sókótó ó wà lápò sókótó ẹni. Nítorí náà, o ní àwọn ọ̀rẹ́ àtàwọn èèyàn tí mo lè pè ní pé, à báwo ni èèyàn ṣe lè borí ìṣòro ayárabíàṣá eléyìí? Wọ́n á dẹ̀ sọ fún èèyàn láti jẹ́ pé kí èèyàn bá lè ṣe. Bákan náà, mo ní àwọn àwọn ìwé wà to jẹ́ pé èèyàn lè kà tó jẹ́ pé ó jẹ́ àwọn ìwé tó máa ń wo ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Pàápàá jùlọ tó bá jẹ́ ǹkan tó jẹ́ pé àwọn ènìyàn, àwọn kò si ẹni kankan tó mọ̀ nípa ẹ, èmi má ń fẹ́ràn láti jẹ́ pé kí n ní ìwé tó lè tọ̀ mí sọ́nà láti jẹ́ pé kí n ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Ní gbogbo ẹ̀ jù lọ, ọgbọ́n ò pín sí ibìkan, òye kò sì pín sí ibìkan. Èmi nígbàgbọ́ wípé ní ojoojúmọ́ èèyàn lè tẹríba láti jẹ́ pé kó máa mọ ohun tí ó bá fẹ́ mọ̀ lórí ẹ̀rọ ayárabíàṣá nípa nípasẹ̀ ẹ̀kọ́ kíkọ́ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ kò ju omi lọ. Mo máa ń mu àwọn ohun ẹlẹ́rìndòdò sùgbọ́n omi ni mo fẹ́ràn jù lọ. Ìdí tí mo sì se fẹ́ràn omi òhun ní wípé kí èèyàn ba lè ní ìlera ara tí ó da tó sì yọ̀nranti, omi jẹ́ ohun tó ń ṣiṣẹ́ jù lára ẹni. Omi ń fọ ìdọ̀tí inú, inú ara ẹni jáde. Omi máa ń jẹ́ kí oúnjẹ kí òhun lọ kó ba lè lọ oúnjẹ tí èèyàn bá jẹ. Omi ó máa ń èèyàn máa ń sun omi, bá ṣe ń sọ̀rọ̀ omi n jáde lẹ́nu wa. Ó jẹ́ ǹkan tí ẹ̀yà ara àti gbogbo ara tó fẹ́ràn gidigidi gan. Nítorí náà, ní pàápàá jùlọ tí n bá tiẹ́, tó bá tiẹ́ jẹ́ pé o ní fún ìgbà kan mi ò mú, mo mú àwọn ẹlẹ́rìndòdò mo lè, mo máa ń rí i pé ní ojoojúmọ́ mo máa ń mu omi dáradára láàárọ̀ lọ́sàn-án àti alẹ́ nígbà tí n bá parí oúnjẹ, mo máa ń mu omi náà.

Èmi gege3 bí ẹni kan, bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọọ̀kọọ mi lórí íńtánẹ́ẹ̀tì, òun ní wípé nípasẹ̀ máà kí má sọ àwọn ohun tí mò ń lò fún ẹni kankan. Kò tẹ́ ń ṣe ìyẹn ẹni kan. Ní bí mo máa ń tí bá ti lò ẹ̀rọ ayárabíàṣá tán, mo máa ń rí i dájú wípé mo pàdé, mo sì jẹ́ kí, mo sì jẹ́ kí mo, mo pàdé, mo ti i pa pẹ̀lú ohun tí à ń pè ní password. Èyí jẹ́ ọ̀nà tí mo ṣe má ń bo ààyè ìkọọ̀kọọ mi lórí íńtánẹ́ẹ̀tì. Èyí jẹ́ nǹkan tó ṣe pàtàkì jùlọ fún èmi.